Báwo ni mo ṣe máa ń ṣe ìdúnadúrà? Ehn mo máa ń sábà ṣe ìdúnadúrà nípasẹ̀ owó tí ó bá wà lọ́wọ́ mi, bí ó bá ṣe wà lọ́wọ́ mi sì, òun ni yóò ṣe, òun ni màá fi mọ ohun tí mo fẹ́ rà bí ṣe ṣe ìdúnadúrà rẹ̀ àti tí mo bá ṣe rí bí kíni ohun ṣe, bó bá ṣe wúlò fún mi sí, tó bá sì ṣe jẹ́ gidi sì.

Ṣe mo maa n lo ọ̀pá ìfámúrá nígbà tí mo bá ń mu ohun mímu? Rárá, èmi ò kí n lò. Mo man mo máa ń gbìyànjú pé mo máa ń gbé kọ ẹnu àbí kí n lo ìfẹ́ ìfẹ́ ni mo máa ń sábà lò jù àbí kí n gbé kọ ẹnu mi dáradára.

Ṣe mo mọ bi a ti ń yàwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bi a ti ń yàwòrán dáadáa. Ṣùgbọ́n, kàpẹẹ, àwọn mí wà tó tún mọ̀ jù mí lọ. Mo mọ bí a ti ń yàwòrán ní ti ayàwòrán ní camera tàbí ti torí ẹ̀rọ, ìtẹ́ ìléwọ́ fóònù.

Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ibi orin? Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ibi orin? A! Ó ti pẹ́ díẹ̀. Yóò ti tó bi ọdún méjì sí mẹ́ta tí mo ti kẹ́yìn lọ sí ibi orin. Yóò ti tó bi ọdún méjì sí ọdún mẹ́ta torí pé mi ò kín sábà ń lọ.

Ìgbà mélòó ni mo máa ń ní ìpàdé lọ́sọ̀sẹ̀? Ìgbà mélòó mo máa ń ní ìpàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀? Mi ò sábà ní ìpàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀ nítorí pé, mo sì lè ní ojoojúmọ́ mo máa ń ní ìpàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀ nítorí olùkọ́ ni mí. A máa ń ṣe ìpàdé ráńpẹ́ lójoojúmọ́ ní ọjọ́ Monday títí di Friday.

Irú ìbọ̀sẹ̀ wo ni mo fẹ́ràn wọ̀? Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti wọ̀, òun ni àwọn tó bá rí belenja, torí kékeré. Àwọn ìbọ̀sẹ̀ kéékèèké tí a ń pè ní ankle socks. Ìbọ̀sẹ̀ kéékèèké òun ni mo fẹ́ràn láti máa wọ̀

Ṣé mo máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìdárayá dáradára nítorí pé ìdárayá tí mo máa ń ṣe kò kí ń jẹ́ kí àìsàn kó ráyè ní àgọ ara mi. Nítorí ìdí èyí mo máa ń ṣe ìdárayá dáradára.